Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń kọ àwọn tó bá jẹ́ àdéhùn pamọ́ sínú ìwé pélébé tí mo ń pè ní jotter or diary ní ọ̀pọ̀ ìgbà àti pé ẹlòmíràn tó bá ṣe ìlérí fún wọn kì í gbàgbé sọ́rí. Ẹlòmíràn bá ràn mí létí tó dáradára ni. Ṣùgbọ́n ọ̀nà kan, gboogi tí mo máa ń lò ni láti kọ sọ́ inú diary mi láti rí pé mi ò gbàgbé.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Láàárín àwọn ẹlẹgbẹ́, mo sì máa ń ṣètò ẹni wípé gẹ́gẹ́ bí hierarchy gẹ́gẹ́ bí olùkálùkù ṣe ní ìmọ̀ tó, mo sì máa ń gbé kalẹ̀ fún olùkálùkù so that olùkálùkù a lè mọ̀, wọn ó sì le ṣàpáti wọn láti ríi pé ó bu wa gbimo mápọ̀ láti borí ìṣòro náà.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni, software mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní mo máa ń rí i pé mo gbiyanju láti rí i pé ó pé mo de máa ń lò dáradára àti kárakára. So mo máa ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, mo máa ń rí i pé ohun tí ó tọ́ ni mò ń lò.